Àwọn ìṣe ìgbọ̀nsẹ̀ tí mo máa ń lò ní àwọn tó ń ràn mí lọ́wọ́ láti ṣe iṣẹ́ ojoojúmọ́ dáadáa àti láti tún ara mi gba gbárapadà. Mo máa ń lo ìdárayá bí i irin ṣíṣe ẹrọ ara àti yoga láti tọ́jú ìlera ara àti ọkàn. Mo tún máa ń lo kíkà ìwé, kọ́ ẹ̀kọ́ tuntun àti fífi àkópọ̀ ìmọ̀ sílẹ̀ gan-an bíi ìṣe ìmúlò ọpọlọ. Ni àfikún, mo máa ń lo àkókò ìsinmi àti ìbáṣepọ̀ pẹ̀lú ẹbí àti ọ̀rẹ́ gẹ́gẹ́ bí ìgbọ̀nsẹ̀ ọkàn. Nisóki, àwọn ìṣe ìgbọ̀nsẹ̀ tí mo lè jẹ́ apá kan pàtàkì nínú ìgbésí ayé mi, nítorí pé ó mú ìlera, ìtara àti ìsinmi wá.